Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àsìkò ìparí iṣẹ́ jẹ́ ọ̀kan lára àwọn àsìkò tó ìjì fún mi jù ní ìgbà tí mo máa ń ṣiṣẹ́ torí pé kíni àti àárọ̀ tí mo ti débí iṣẹ́ ni mo ti máa ń prefer kalẹ̀ fún àwọn iṣẹ́ máa ṣiṣẹ́ tó wá nínú àgbèrè mi. Torí jẹ́ pé àsìkò ìparí iṣẹ́ yóò jẹ́ pé kó ṣiṣẹ́ kankan tó ku mọ́ lẹ́yìn kí ń ká mọ́ra àti lọ ilé. Àwọn tó jẹ́ pé láti àárọ̀ wọn ò ṣiṣẹ́ kankan, àwọn lè rí pé àsìkò ìparí iṣẹ́ wọn máa ń sáré, wọn máa ń rush, torí pé kíni wọ́n ò tí rí ǹkan kan ṣe wọ́n sì máa ṣoṣẹ. Ṣùgbọ́n èmi tó jẹ́ ẹni tí mo bá ṣe de ibi iṣẹ́ báyìí, ìṣẹ́ máa kọ́kọ́ bẹ̀rẹ̀.

Ṣé o mọ̀ fí àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Well, fáìlì fí fi pamọ́ sórí cloud n ti èmi mọ̀ ní pé àwọn tán lò iPhone nà máa ń fi pamọ́ sórí cloud. Àmá èmi tí mò ń lò Android, mi ò ní cloud tí mo fẹ́ fi fáìlì pamọ́ sí lẹ́yìn Google Drive. Google Drive náà sì ni òun náà mo máa ń fi password sí àní rí lábùurú kí ẹ̀yàn ká máa wá lọ yọ gbogbo dọ́kúmẹ́ǹtì mi kó lọ fi ṣe àṣemáṣẹ́ kan wà mú mi. Cloud sì wú lo púpọ̀ fún kí Yàn fi fáìlì pamọ́. Àmá àwọn alá iPhone ni wọ́n ṣe fún to ṣi jẹ́ pé àwọn nìkan ló wú lo fún. Irú àwa bá ìkó sì wú lo kankan, to lè wú lo fún wa torí pé mo bá register ẹ̀ gan kó lè ṣiṣẹ́ kó sì lè ṣe ǹkan kan fún mi. Àmá ṣẹ́ rí tí Google Drive, ẹ́n, ó ní nọ́mọ̀ lọ́wọ́ sì má ṣe fún fóònù wa tó jẹ́ pé òun la ń gbádùn jù. Ó ní tó jẹ́ pé ojoojúmọ́ ń bà ti ẹ́ sí i ṣe fáìlì sínu fóònù mi, o to ṣèf lowa, kò níbi kí n ṣẹ̀ṣẹ̀ máa ṣèfu rọ̀

Ṣé o ní àwòrán lára? Àwòrán jẹ́ ǹkan tó jẹ́ pé nílu oyinbó tí èèyàn bá ní lara kò dùn, kò sì jẹ́ ǹkan kan tó burú. Ò sì jẹ́ pé n tó jẹ́ pé nọ́máli emi amo nigbà tan bá dé Áfríkà tan bá ya àwòrán sára. Ǹkan àkọ́kọ́ tí wọ́n fi wọ́n ni pé à omo burúkú li eleyìí ó ti di omo burúkú. Ǹtò, èèyàn sì le má jẹ omo burúkú nítorí pé ó ya àwòrán sára. Àmọ́ ojú tí wọ́n fi wọ́ o ojú omo burúkú ni. Torí ẹni kí ẹ̀yàn máa ya àwòrán sára gan lọ́ wulo jù. Torí ẹni èmi tí èmi be se wá rí mi, mi ò ní àwòrán kankan lára. Àwọn tó sì máa ń fún awon èèyàn lẹ́jẹ̀ náà wọ́n ò ní àwòrán lára. Tọ́ ń tipé èmi ò ṣe ń fún awon èèyàn lẹ́jẹ̀ torí ẹ̀je ara tí èmi gan mi o ri owo toju laáṣan ká tó wa ni pé máa fún awon èèyàn ní ẹ̀jẹ̀. A máa ń fún èèyàn lẹ́jẹ̀ dá erú kí èṣí àbọnìṣe ni. Ẹ̀jẹ̀ tó ń fún èèyàn lójú ní àwòrán kankan ni ara. Àmá bẹ́ẹ̀ sì jíjẹ ní àwòrán alára kì í fún àwọn èèyàn ní ẹ̀jẹ̀. So èmi náà sì fẹ́ kó jẹ́jọ́ wájú èmi náà ò lè máa fún èèyàn lẹ́jẹ̀ nígbà tí ẹ̀jẹ̀ bá pọ̀ fún mi. Torí ẹni mi ò ṣe é ya àwòrán sára. Ní sókí n ò yá àwòrán sára torí pé ní Áfríkà wọ́n máa ń fi ọmo burúkú wọ́n máa ń fi òye ẹlẹ́ẹ̀kejì owó lé wọn nígbà tí wọn bá fẹ́ ya àwòrán sára. Ẹlẹ́ẹ̀kẹta ẹ́ńtì bá ya àwòrán sára kò lè fún'yan ní ẹ̀jẹ̀.